Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni tí n bá ti kọ́kọ́ jí, mo máa ń kọ́kọ́ gbàdúrà láti fi ọjọ́ yẹn lé Olúwa lọ́wọ́ kí n tó bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Mo máa bá Ọlọ́run mi sọ̀rọ̀, màá gbàdúrà. Ohun tí mo máa ń kọ́kọ́ ṣe lówúrọ̀ kọ̀ọ̀kan nìyẹn.

Ìrántì ìgbà ọmọdé mi, ohun tí mo ṣe ní ìgbà ọmọdé mi tí mo lè rántí pọ̀, ṣùgbọ́n kí n sọ méjì. Àkọ́kọ́, nígbà tí òjò bá ń rọ̀, màá bọ́ sínú òjò, màá máa sá nínú òjò yẹn lọ sókè sódò. Bó jó yẹn ṣe ń rọ̀, màá ma lá, màá fẹnu sí omi yẹn. Ohun tí mo tún rántí nígbà ọmọdé mi ni pé bàbá mi yóò fi píléètì sínú rẹ́díógrámù wá nígbà yẹn. Yóò máa kọrin, bó ti ń kọrin, a máa jó, gbogbo wa máa jó. Ẹni tí ó bá lè jó jù yóò gbowó púpọ̀, a máa lẹ̀ wá lówó, a máa jó, a máa jó. À, ìrántí ìgbà ọmọdé mi nìyẹn.

Rárá o, ẹyin ò kí n fọ o. Ṣùgbọ́n mo rántí ní ìgbà kan ó ti pẹ́ tí bí búlọ̀kì kéékèèké ohun jábọ́ ní ìgbà kan rí nígbà ọmọdé mi náà ni. Ìgbà yẹn ó ti pẹ́, ó ti pẹ́ èmi ò wá mọ̀, bọ̀ya eyìn ni o.

Ohun tó máà ń mú mi rẹ́rìn pọ̀ o. Ìgbà mí mo lè máa wo eré àwọn ọmọdé yẹn, bọ́n sẹ máà ń ṣe máa ń pa mí lẹ́rìn, a máa rẹ́rìn. Àwọn tó sì máa ń ṣe kọ́mẹ́dì yẹn náà mo máa ń rẹ́rìn si. Ìgbà mí ó lè jẹ́ ẹ̀fẹ̀ táwọn ọ̀rẹ́ mi ń ṣe abí ọkọ̀ mi abá ọmọ mi, mo máa ń rẹ́rìn si.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ nítorí pé ẹni tó bá dijú sí àìní ọmọnìkejì ẹ̀, Ọlọ́run náà máa máa wo irú ẹni bẹ́ẹ̀ náà níran. Kò dẹ́ sí ẹni tó fẹ́ kí Ọlọ́run wo òun níran torí ìrànlọ́wọ́ Ọlọ́run, òun ló dára jù. Èmi kì ń dúró pé kí ènìyàn kọ́kọ́ rán mi lọ́wọ́ ná. Bí mo bá rí ẹni tí ó ní ńilo ìrànlọ́wọ́, èmi máa ń ṣe ìrànwọ́

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù nítorí wípé ní ìgbà tí òtútù bá dé, màá le ríwọ̀. Páápàá jùlọ, mo máa ń lo aṣọ òtútù yìí náà ní ibi iṣẹ́ tí inú ọ́fíísì wa, ibi iṣẹ́ wá tó bá tutù ju. Aṣọ òtútù yìí mo máa ń wọ̀ náà.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jíjó dáadáa. Mo máa ń jó nítorí wípé akọrin ni mí. Bí mo bá dẹ̀ tí gbọ́ orin, mi ò lè ṣe kí ń má jó. Bí mo ń kọrin fúnra mi, màá jó. Bí mo sì gbọ́ orin, màá jó. Bí mo bá wà nínú ilé ìjọsìn tí a ń yin Ọlọ́run lógo tí à ń kọrin, èmi máa ń jó gidigidi nínú ilé mi, pàápàá. Ka bá, ka bá, ka bá ń gbọ́ orin, mo máa ń jó. Mo fẹ́ràn ijó. Mo fẹ́ràn jíjó dáadáa.

Mi ì lè sọ pàtó pé àkókò tí mo ń jẹ oúnjẹ alẹ́ nìyí. Ìdí rẹ̀ ni wípé ìgbà tí n bá fi máa wọlé nígbà mí, ó lè bọ́ sáàrín aago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà. Bí ìrìnàjò mi ṣe máa ń rí nìyẹn. Nígbà tin bá dẹ̀ ti wọlé láàrin wákàtí yìí, oúnjẹ tín bá ti jẹ ní àkókò yẹn, òun lèmí máa fi ń ṣe oúnjẹ alẹ́ nítorí máa ti yó. Kò sí bí mo ṣe fẹ́ jẹun láàrin wákàtí aago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà, tí màá tú ní mo tún fẹ́ jẹ oúnjẹ kan lọ́wọ́ aago méje àbí mẹ́jọ, màá ti yó. Torí bẹ́ẹ̀ ni mo ṣe sọ pé mi ò lè sọ pé àkókò báyìí. Ṣùgbọ́n mo lè ní àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ ni bí láàrin aago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà ìrọ̀lẹ́.

Ìwọ̀n gíga tí mo ga tó ẹsẹ̀ márùn-ún àti ìǹṣì mẹ́fà, èyí tí a lè pè ní five feet six inches. Bẹ́ẹ̀ ni, àbí ní ìwọ̀n míítà one point six eight, a lè pè bẹ́ẹ̀. Tóbá jẹ́ ní ti sẹ́ńtímítà la fẹ́ ṣe sí, mo lè sọ wípé one sixty eight centimeters. Ṣùgbọ́n ní ti ìwọ̀n, ìwọ̀n ẹsẹ̀ àti ìǹṣì, ẹsẹ̀ márùn-ún àti ìǹṣì mẹ́fà ni ìwọ̀n mi. Gíga tí mo ga tó nìyẹn.

Bí èmi ti máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi ni, èmi á pe gbogbo wa papọ̀. Máa ní kí oníkúlùúkù kó sọ ohun tí ó bá wà nínú ọkàn rẹ̀ kí a bá lè rí ọ̀rọ̀ yìí yanjú. Èmi á sì fi ara ba lè láti fetí sí ohun tí oníkálùúkù wọ́n ń sọ ní ìkọ̀ọ̀kan. Mi n sì ní gbé ṣẹ́yin enikẹ́ni, mi n dẹ́ ní fẹ́ṣùn kan eeyàn kan tó máa dàbí ẹni wípé, ẹ̀yin eléyi ló wà, eléyi ló fẹ́ràn. Hunhun. Èmi á fetí sí wọn ní ìkọ̀ọ̀kan nítorí màá fẹ́ kí àlàáfíà kó wà láàrin wa ká dẹ ní ìbáṣepọ̀ rere kí iṣẹ́ lè máa lọ dédé. Mi n sì ní fẹ́ kí ẹnikẹ́ni kó kí ó ní ìrunú kankan àbí kí inú e ò má dùn. Màá sì wo ohun tí gbogbo wa lè ṣe tí a ó máa tẹ̀lé tí ó jẹ́ wípé kò ní ṣíwàlá kankan mọ́ pé bá ti fẹ́ kó rere o, a dẹ̀ máa tẹ̀lé. A lè ràn wá lọ́wọ́ tó bá dẹ̀ nílò pé ká bá ẹni tó wà lókè sọ̀rọ̀ bí ẹni kẹta kó lè yanjú dáadáa, a lè pè é láti bá wa ṣètò ẹ̀ nípari oun gbóngbò, à pe ara wa ká dáríjin ara wa kí iṣẹ́ lè máa lọ déédé.

Èmi ò ní òògùn tí mò ń mu ní ojoojúmọ́ torí Ọlọ́run fún mi ní àlàáfíà to pe yé. Èmi sì máa ń jẹ oúnjẹ tó da, oúnjẹ tó lè fún mi ní okun àti agbára. Mo máa ń jẹ ẹ̀fọ́ dáadáa. Àfi tí n bá kàn fẹ́ mú àwọn supplement, àwọn vitamin C, vitamin D, àwọn multivitamins yẹn, àwọn calcium pé kí egungun lè da kó lè le dáadáa àti eyín. Ó tán, mi ò ní òògùn tí mò ń mu lójoojúmọ́.

Ìgbà tí ìsinmi oúnjẹ ọ̀sán mi ń gbà bí ọgbọ̀n ìṣẹ́jú sí ọgọ́ta ni. Ṣùgbọ́n tí n bá ní iṣẹ́ ńlẹ̀ tí iṣẹ́ pọ̀ gan bí ogún ìṣẹ́jú sí ọgbọ̀n ìṣẹ́jú, ara ti sinmi, màá sì dìde, màá lọ bẹ̀rẹ̀ iṣẹ́ mi.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò. Mo máa ń fi ìrọ̀rí kan síbi orí ì mi, mo máa ń gbé orí lé ìkan. Mo sì máa ń fi ìrọ̀rí kejì, mo máa ń gbe sí àárín ẹsẹ̀ mi méjèèjì torí ẹgbẹ́ ni mo máa fi ń sùn. Màá wá gbe sí àárín ẹsẹ̀ mi méjèèjì.

Bí èmi ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni wípé gbogbo àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe máa ṣe tò wọ́n dára dára. Máa kó gbogbo wọn sílẹ̀, màá wá tò wọn ní ìpele ìpele. Bo ṣe yẹ kó lọ, èyí tó yẹ kí n kọ́kọ́ ṣe tó ṣe pàtàkì, tó yẹ kó n kọ́kọ́ dọ́wọ́ lé, àwọn kókó máa kọ́kọ́ ṣe. Màá dẹ̀ pín iṣẹ́ yẹn bó ti máa rọ̀ mí lọ́rùn tí màá lè tètè ṣe. Màá sì fi àkókò sí kí n bá lè tètè parí ẹ̀. Gbogbo àwọn nǹkan tó dẹ̀ lè dí mi lọ́wọ́ tó lè fa kí ó máa ṣe kíákíá, màá mú wọn kúrò ní ọ̀nà. Gbogbo àwọn ìdènà báyìí, màá mú wọn kúrò ní ọ̀nà. Màá, màá ṣiṣẹ́ yẹn kíákíá tí n bá dẹ̀ nílò ìrànlọ́wọ́, màá béèrè fún ìrànlọ́wọ́.

Èmi máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa, nítorí wípé ìtọ́jú ọjà ó máa ń jẹ́ kí èrè pọ̀ sí, ó sì máa ń mú iṣẹ́ lọ dáadáa kò sì kí ń sí àdánù. Èmi máa ń pa àwọn ọjà mọ́ dáadáa, àwọn èyí tí bá rí pé wọ́n ti fẹ́ parí, tí àkókò wọn ti fẹ́ parí, mo máa bú wọn sí ọ̀tọ̀, màá ṣàyẹ̀wò gbogbo wọn. Àwọn tí n báa dẹ̀rí pé ó ti fẹ́ bàjẹ́ náà, mo máa kó wọn kúrò. Mo máa ń pa ọjà mọ́ dáadáa kí eruku kó má baà bàjẹ́ àbí omi. Màá ya gbogbo wọn sí ọ̀tọ̀ síbi tí ó ti le ní ààbò. Èmi sì máa ń ṣe iye ọjà tó bá wọlé, mo máa ń kọ́ọ́ ọ́ lẹ̀, àti èyí tó bá jáde kí n lè ní ìpamọ́ gbogbo wọn.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń fọ̀nù. Tí èmi bá fẹ́ fọ̀nù, màá gbé fóònù mi, màá tan fóònù mi, màá tẹ ibi paadi ibi ta tí máa ń ṣe ìpè, màá wá tẹ nọ́mbà ẹni tí mo fẹ́ pè síbẹ̀, màá tẹ bọ́tíìnì aláwọ̀ ewé èyí tí a máa fi ń pè láti bá ẹni náà sọ̀rọ̀. Tí n bá sì ti parí ọ̀rọ̀ mi, màá sì tẹ bọ́tíìnì pupa láti parí ìpè. Tó bá sì jẹ́ fóònù àwọn tí ó ní àwọn orúkọ nínú ni, mo lè yan ibi tí orúkọ wà láti ibi tí orúkọ wà tí màá sì fi pe ẹni náà.

Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin ìyìn sí Ọlọ́run. Mo jẹ́ akọrin, mo máa ń kọrin nílé ìjọsìn, ní ṣọ́ọ̀ṣì. Èmi fẹ́ràn orin ìyìn, ká máa máa yin Ọlọ́run lógo, á máa gbé orúkọ Ọlọ́run ga.

Èmi ò mọ àmì ìràwọ̀ mi. Èmi ò kí ń wo àwọn nǹkan báyẹn. Ìgbà tí mi ò dẹ̀ kín ń wò kò sí bí mo ṣe fẹ́ mọ àmì ìràwọ̀ mi ní ti ẹ̀ mọ àmì ìràwọ̀ kankan. Èmi mọ bọ́ tí ń wò, èmi ò mọ àmì ìràwọ̀.